Sọ fún wa nípa iṣẹ́ ọwọ́ tàbí ohun tó fẹ́ràn ṣíṣe. Iṣẹ́ ọwọ́ jẹ́ ohun pàtàkì tó ń fún ẹ̀dá ọmọ aráyé lóúnjẹ jíjẹ ní ìlú tí kò sí iṣẹ́ ìjọba. Ohun tí mo dẹ̀ fẹ́ràn àti máa ṣe òun ni àwọn kà máa gúnyàn labẹ́rẹ́. Bẹ́ẹ̀ ni, kà máa tọ́jú àwọn ẹranko.

Níbo ni ò ń lọ nígbà tí o bá fẹ́ wà nìkan? Inú Libra ni mo máa ń lọ nígbà tí mo bá fẹ́ wà nìkan, tí mi ò bá fẹ́ kí ẹnìkànkan kó yo mí lẹ́nu. Library ni mo. Máa ń dá jòkósí, nítorí wípé o máa ń dákẹ́.

Iṣẹ́ tó wù mí ṣe nígbà èwe, òní iṣẹ́ ẹ. Oníṣẹ́ ka máa fò lófùrùfú lọ́ko ofùrùfú. Iṣẹ́ tó wù mí láti ṣe nígbà tí mo wà lewe niyẹn. Àmọ́ bí ènìyàn ṣẹ ń dàgbà, ríro n t'ọmọdé. Ti eeyan ba dagaba, l'eeyan a mo boya a seese àbí ko seese.

Kí ni òun ń mu ní gbogbo ọjọ́? Omi. Omi ni mo máa ń mu ní gbogbo ọjọ́. Ní àárọ̀, omi pẹ̀lú oúnjẹ, omi, ní, ìrọ̀lẹ́ omi pẹ̀lú oúnjẹ tó bá wà láti jẹ. Omi ṣe pàtàkì gan-an fún ara nítorí àwọn àìsàn.

Kí ni ò ń sọ nígbà tí o bá ní láti kọ́? Ohun tí mo bá ń sọ nígbà tí mo bá ní láti kọ́ nkan, oun ni pé ẹ má bínú o. Mi o nifẹ si ohun ti fẹ fún mi yìí.

Kí ni o máa ń ṣe bí iná kò bá sí fún ọ̀sẹ̀ kan? A charge and pay ni mo maa n lọ ibi tí a ti ń fi sanwó láti fi àwọn nǹkan tó ń lo iná sínú iná. Níbẹ̀ ni mo máa ń lọ. Bẹ́ẹ̀ ni.

Àkókò mélòó ni o ṣètò agogo iji rẹ̀? Àkókò mélòó ni o ṣètò agogo ìdí rẹ̀? Ago márùn-ún, ìgbà mí mẹ́rin àbọ̀ ni mo ṣètò agogo iji mi nítorí ọ̀pọ̀ ìgbà iṣẹ́ tí mo ní láti ṣe.

Sọ fún wa nípa ìrìn-àjò tí o rántí láti ìgbà èwe. Ìrìn-àjò tí mo rántí nígbà èwe ni ìgbà tí bàbá tó gbé mi lọ́mọ, tó bimi mi lọ́mọ gbé mi lọ sí Victoria Island Somolu. Bẹ́ẹ̀ni ìgbà náà mo kéré púpọ̀. Mo dàbí ọmọ ọdún mẹ́wàá nígbà náà. Ìgbà àkọ́kọ́ mi tí màá fi mọ̀ ọ.

Sọ fún wa nípa ìṣẹ̀lẹ̀ tí ó kó gbogbo àdúgbò pọ̀. Ìṣẹ̀lẹ̀ tó kó gbogbo àdúgbò pọ̀, òun ni ìṣẹ̀lẹ̀ tó jẹ́ pé ọmọ ìlú Ìsàlẹ̀ Eko ni wọ́n fún ní award tó gba ball tó fi win.

Sọ fún wa nípa rédíò Yorùbá. Rédíò Yorùbá, òun wọn ń gbọ́ fàájì FM, ẹ́, àwọn tí mò ń ba gbe. Wọ́n máa ń gbọ́ fàájì ẹ̀fẹ̀. Awo! Èmi ò nífẹ̀ẹ́ sí gbigbọ àwọn ètò rédíò Yorùbá náà nítorí mio n ṣe ọmọ kan tó nífẹ̀ẹ́ sí àwọn ètò rédíò Yorùbá.

Báwo ni ìwà iṣowọ, iṣowo rẹ se ri. Ìwà ìṣòwò, ìwà ìṣòwò mí báwo lo ṣé rí. Ó dáa o, mò ń gbìyànjú, nírọ̀hìn ìtàgbà à mi ká. Ohun tó dáa jù ni pé gbogbo ohun tí bá ṣe kí àwọn oníbàárà máa padà wá.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Rárá o, mi ò ń bínú nígbà tí mo ba wà nínú ọkọ̀, àyàfi tí àwọn ènìyàn taajọ wọnu ọkọ, bá ṣe ohun tí ó tọ́ sí mi, ìgbà náà ni mo lè bínú ká sọ̀rọ̀ nígbà tí wọ́n bá ṣe, ní ìṣe pé kò kan wọn.

Báwo ni àwọn ọmọdé ṣe ń ṣeré tẹ́lẹ̀? Báwo sì ni wọ́n ṣe ń ṣeré nísìínyi? Nígbà kan, àwọn eré ìyẹ̀pẹ̀ làwọn ọmọdé máa ń ṣe. Bẹ́ẹ̀ ni, eré ìyẹ̀pẹ̀ lọ máa ń ṣe, eré mommy and daddy lọ máa ń ṣe àmọ́ nísìínyi, eré orí kọ̀m̀pútà, orí fóònù ló ń ṣe kiri.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Mo máa ń gbìyànjú, mo máa ń gbìyànjú láti pàrọ̀ ọkàn mi pẹ̀lú, eh, ohun tí mo bá ń ṣe bí i orin tí mo bá ń gbọ́ àti ohun tí bá ń je.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi, òun ni bí wọ́n ṣe ń sin ẹja, hmm, bí wọ́n ṣe ń sin ẹja, ohun tó ná láti fi ṣe ẹja. Mo mọ̀ pé owó ńlá ni, hmm.

Ṣe o máa ń ṣe is ìṣọdọ̀tun? Ọkàn bẹ́ẹ̀ni, pẹ̀lú ìwé mímọ́. Bẹ́ẹ̀ni mò ń fi ìwé mímọ́ fi sọ ọkàn mi dòtún pẹ̀lú èrò tí ń bá ń rò, yálà síra mi tàbí sí ọmọlàkejì.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù níbi iṣẹ́? Ehn, afi tó bá jẹ́ office phone. Yàtọ̀ sí office phone, wọ́n ò kí ń gbà kí wọ́n lo fóònù lọ titi nibi iṣẹ́ bẹ́yẹ̀n. Nítorí kí èèyàn lè mójútó iṣẹ́ bó ṣe yẹ kèèyàn ṣe. Torí nigbá miií fóònù máa ń gba àkókò lọ́wọ́ ènìyàn tèèyàn ò ní mọ̀ pé ibiṣẹ́ ló wà.

Sọ fún wa nípa o, ọjọ́ tí o rántí jù. Ọjọ́ tí mo rántí jù lọ́jọ́ tí mo rún kan lápá, ọjọ́ tí mi ò le gbàgbé nìyẹn. Bẹ́ẹ̀ni, ọjọ́ tí mo rántí jù oun, lọ́jọ́ tí mo kọ́n lápá tí mi ò le gbàgbé. Ọjọ́ mii tun wa ń bẹ tí mo kán lẹ́sẹ̀, hmm kọ́n lápá nígbà tí mo wà ń kékeré lọ́mọ ọdún mẹ́rin sí márùn-ún. Tó kán lẹ́sẹ̀ nígbà tí mo wà ní ọ̀dọ́.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? Inú àdúrà ni o. Inú àdúrà ni mo tí máa ń tọrọ àforíjì. Aforifoji, aforifoji, hmm nínú àdúrà mo tí máa ń tọrọ àforíjì to bá dẹ jẹ láàárín ọ̀rẹ́ tàbí àwọn ah. Emí sọ̀ga, mo máa bẹ ọ̀gá ni, mo ń dọ̀bálẹ̀. Tó bá jorẹ̀ ń bẹ ẹ, dá kúnlẹ̀ tí kó pẹ́lẹ̀ ko má bínú.

Ṣé o máa ń sáré? Bẹ́ẹ̀ni o, mo máa ń sá àmọ́ kì í ṣe bí i taja fọ́. Mọ mo ń sáré àmọ́ kì í ṣe bí i taja four. Ẹ mọ̀ pé àwọn eré kan wà wọ́n máa ń pè e ní aja four, gbéra, aja two, gbéra, aja three, gbéra, aja two, gbéra. Hmm, amo mo maa n sáré, amo ki n se bíi taja.

Báwo ni ẹ ṣe ń ṣe ọjọ́ ìbí? A! Mi ò kín ń gbin sábà ṣọjọ́bí o nítorí pé ajẹ́ri ni mi, nítorí bẹ́ẹ̀ náà ni i n ṣọjọ́bí kan máa ń wà.

Ṣàlàyé bí o ṣe ń tọ́jú aṣọ rẹ. Máa ń ká àwọn aṣọ mi ni. Màá ń káwọn aṣọ mi, ká ká wọn tónítóní, ká kó wọn sínú bọ́ọ́sì aṣọ mi tí mo ní, ká gbé wọn pamọ́. Bi mo se máa ń tọ́jú àwọn aṣọ mi niyen.

Sọ fún ẹ nípa àwọn tí ń gbé nínú ilé rẹ. Aa ní ìyá, a ní Shamoshin, a ní Chichi, a ní Dara fúnra rẹ̀, a ní àbúrò rẹ̀ ọkùnrin tí ń jẹ́ Jacob, a ní ìyá, ìyá àkọ́kọ́, Ìyá Máyọ̀wá.

Àwọn ojú òpó ayélujára wo ni ó wà? Ó ti pẹ́ tí mo ti lọ sí ibi tọ́n ti máa ń ta àwọn òpó ẹ̀rọ ayélujára wò. Ẹni, àmọ́ tàwọn ní button phone yẹn ló sì ṣọ́pọ̀. Ó dẹ̀ tún wọ́n náà ni àwọn apá kan.

Sọ fún wa nípa ìgbà tí o rán, tó rán aládùúgbò lọ́wọ́ tàbí tí ó rán, tí ó rán ẹ̀ lọ́wọ́. Àsìkò tí aládùúgbò rán mi lọ́wọ́. Ó ṣe díẹ̀ ọtí pẹ́. Ni àsìkò kan tó sá fẹ́erẹ́, mo fi lọ bá pé ko ya mi lówó.

Sọ fún wa nípa ibi tí o fẹ́ padà sí. Kò sí ibìkan tí mo nífẹ̀ẹ́ sí tí mofẹ́ padà sí kánkán o, kí n padà síbi kan mo fẹ́ máa lọ síwájú ni. Mo fẹ́ máa tẹ̀síwájú ká lọ síwájú sí i ni. Kò sí ibìkan tí mo nífẹ̀ẹ́ sí tí mo fẹ́ padà sí.

Gbẹ́rọ̀ rẹ. Kí ni ò ń sọ? Kí ni ó ń sọ abúlé àti ìlú lápapọ̀? Ohun tó ń sọ abúlé àti ìlú ńlá papọ̀, òun ni oúnjẹ oko, oúnjẹ oko, oúnjẹ oko ló máa ń sábà sọ abúlé àti ìlú ńlá lápapọ̀

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Ìtọ́rẹ àánú ni léyìí tí agbára ń bá ká, ìtàn rẹ àánú leyi ti agbára mi baka ni mo ṣe maa n gba àrùn àwọn ènìyàn lọwọ niyẹn.

Ṣé o mọ bí a ti ń se oúnjẹ? É mo mọ, mo mọ bí a ti ń se oúnjẹ. Yàtọ̀ sí pé ká gbé omi kaná ko ho ká fi tẹ̀bà. Mo mọ baṣe ń ṣe oúnjẹ.

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza? Èmi ò fẹ́ràn pizza o. Tí ó bá jẹ́ ìyẹn, bẹ́ẹ̀ni, pizza lórúkọ ni, kò ṣe pé ó wa jẹ́ ohun tí gbogbo èèyàn gbọdọ nífẹ̀ẹ́ sí. Èmi ò fẹ́ràn pizza, ní ti tèmi o, mi o mọ elomii.

Ṣe o ti le ẹnikan kúrò ni iṣẹ́ ri. Rárá o, mi ò lé ẹnìkankan kúrò níbi iṣẹ́ rí o. Mi ò lé ẹni kankan kúrò níbi iṣẹ́ rí. Yàtọ̀ sẹ́ni tó bá jí mi ní nǹkan, yàtọ̀ sẹ́ni tó bá jí mi ní nǹkan ni mi ò lé ẹnìkan kúrò níbi iṣẹ́ rí.

Wákàtí melo ni o ma n ṣiṣẹ lojoojumọ. Máa ń ṣiṣẹ́ bíi wákàtí mẹ́wàá, mẹ́sàn-án mẹ́wàá. Òun ni wákàtí tí mo máa ń lò níbi iṣẹ́. Wákàtí mẹ́sàn si mẹwa ni mo maa n lo ni ibi iṣẹ́ wákàtí mẹ́sàn-án sí mẹ́wàá ni mo máa ń lò níbi iṣẹ́. Wákàtí mẹ́sàn-án sí mẹ́wàá ni mo máa ń lò níbi iṣẹ́.

Báwo ni o máa ń rìnrìn àjò lọ sí ibiṣẹ́? Ọ̀pọ̀ ìgbà towó bá wà máa ń wọ kẹ̀kẹ́, tí ó bá sì ṣì mo máa ń rin ẹsẹ̀ fún ọ̀sẹ̀ kan kí n tó gbé mọ́tò wá.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Oun ni ìgbà tí ohun tó ṣẹlẹ̀ sí mi tí wọ́n fi gé mi lọ. Ọpẹlẹ́ ọpẹ́ ẹyin àwọn ènìyàn tí wọ́n fi wá rescue mi.

Bí o bá lè yí ohun kan padà ní agbègbè rẹ, kí ni ó máa jẹ́? Tí mo bá lè yìí ohun kan padà ní agbègbè mi, ohun tó máa jẹ́ ni ọ̀nà tí a máa ń gbà láti gbowó lọ́wọ́ àwọn ẹkọ ọkọ̀ ojú ọnà.

Báwo ni iye owó ohun ọ̀gbìn ṣe n yípadà lọ́dọọdún? O n yípadà lọ́dọọdún gẹ́gẹ́ bi wọn ba se n bẹ̀rẹ ẹ sin, àti pé bí nkán ba ṣe wọ́n sì ni lilo, bi nkán ba ṣe wọ́n sì ni lilo lo ma n sọ bi owó ẹ̀ sé má n yípadà.

Sọ fún wa ní ohun tó rántí láti ìgbà èwe. Ohun tí a rántí nígbà èwe oun ni bí àwọn teacher ilé ìwé wa ṣe máa ná wà nínú, ohun tí a rántí nígbà èwe ni bí àwọn teacher ṣe máa ń wà nínú ilé ìwé.

Sọ fún wa nípa ìgbà tí ẹ̀mí rẹ ń balẹ̀ à ìgbà tí ẹ̀mí mi balẹ̀ òhun ní. Ìgbà tí n bá rí oúnjẹ gidi jẹ, ìgbà tí mo bá rí oúnjẹ gidi jẹ, tí mo rí nǹkan gidi mu hunn, ìgbà yẹn ni ẹ̀mí, ẹ̀mí mi máa n balẹ̀.

Sọ fún nípa mọimọi àti àkàrà. Mọimọi àti àkàrà oda amọ mọimọi a máa fí ń jẹ ẹkọ. A máa ń fàkàra jẹ búrẹ́dì tàbí kàfi jẹ ẹ̀kọ náà. Àmọ́ búrẹ́dì lẹ̀mi ní ìfẹ́ sì láti fàkàra jẹ, mo sì ní ìfẹ́ àti fi mọ́ímọ́í jẹ ẹ̀kọ.

Ṣalaye bí ẹnìkan ṣe n kọ iṣẹ́, ṣe n kọ iṣẹ́ tí ó mọ̀, ẹ́ bí èèyàn ṣe ń kọ́ iṣẹ́ tí ó mò ni pé a lọ sọ́dọ̀ ẹni tó mọ iṣẹ́ náà, a lọ bá wọn sọ̀rọ̀. Ba a bá bá wọn sọ̀rọ̀, wọ́n a sọ iye tó n máa gbà. Lẹ́yìn to n so iye to n maa gba won a yan eeyan to maa ma koyan ni iṣẹ́ na.

Sọ fún wa nípa iṣẹ́ ilé kíkọ. Iṣẹ́ ilé kíkọ dá gan-an amọ̀ o jẹ́ iṣẹ́ kan tó ní agbára. Bẹ́ẹ̀ ni, bí èèyàn ò bá kọ́ iṣẹ́ ilé kíkọ́ lọ́wọ́ ẹni tó mọ̀ dáadáa, èèyàn o lè kọ́lé o, tó máa dúró tí ò sì ní wọ́pá ènìyàn. Ó gba ìmọ̀, ó gba àkókò tó gùn díẹ̀ láti fi kọ́ iṣẹ́ ilé kíkọ.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Ó ti pẹ́ tí mo ti pàdé àwọn ọ̀rẹ́ mi. Ó ti tó bi twenty years nísìínyi tí mo ti pàdé àwọn ọ̀rẹ́ mi. Ó ti tó igun ọdún tí mo ti pàdé àwọn ọ̀rẹ́ mi. Bẹẹ́ni, o ti tó ogun ọdún tí mo ti pàdé àwọn ọ̀rẹ́ mi.

Sọ fún wa nípa ilé àtijọ́ tí o ti rí. Ilé àtijọ́ tí mo ti rí, ọ̀ùn ni ilé àlàpàá. Bẹ́ẹ̀ni torí pe o tí pẹ́, ó máa ń wó. Nígbà to bá ti àwọn iyẹ̀pẹ̀ tón fi ko, to ba ti rẹ àwọn iyẹ̀pẹ̀ náà, ó máa ń wó.

Ṣo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni o, ìpàdé lórí fóònù máa ń mú, o máa ń máa yá nítorí àwọn ojú tí ènìyàn ò mọ̀, àwọn ojú tí ènìyàn ò mọ̀ rí, ènìyàn á sì pàdé wọn. Lọ́kùnrin lóbírin, a tún máa máa sọ̀rọ̀ máajíròyìn, àwọn nǹkan táa mọ̀ táa fi dàgbà, de ipò táa dé táa fi pàdéra.

Máa ń lọ sí ilé ìkàwé lóòrèkóòrè. Lónì báyìí, mo wà nílé ìkàwé tó ń pè ní library. Nígbà tí mo wà nílé ìkàwé tó ń pè ní library, gbogbo ìgbà tí bá ráyè mo máa ń lọ sí library.

Ṣé o ní, ṣe o ní káàdì iṣẹ́? Rárá o, mi ò ní káàdì iṣẹ́ o. Rárá o, mi ò ní káàdì iṣẹ́. Òṣìṣẹ́ iṣẹ́ ni. Mo ṣẹ̀ fẹ́ẹ́ ṣe káàdì iṣẹ́ ni, mí ò ní káàdì iṣẹ́ òṣìṣẹ́ iṣẹ́ káàdì iṣẹ́, rárá mo ní káàdì iṣẹ́.

Báwo ni ọṣẹ n ya yan ẹbùn? Ọnà tí mo n gba yàn ẹbùn ni pé, mo máa ń fún àwọn àgbàlagbà, fún àwọn àgbàlagbà tí mo rí pé wọn kì í n ṣiṣẹ́, tí wọ́n dẹ̀ nílò nǹkan tọ́ dẹ́ ni jẹ́ pé agbára o ṣí láti ṣiṣẹ́ láti ní gẹ́ẹ̀tì nǹkan náà. Nínú díẹ̀ tí ń bá ni, mo máa yá wọ́n.

Ṣé oúnjẹ kan wà tí kò tó fẹ́ràn? Kí ló dé? Oúnjẹ wà tí mi ò fẹ́ràn, àwọn oúnjẹ tí mo bá fàdí nínú ilẹ̀ Hausa. Pé yá ìṣọ́ wá tí wọ́n fi ń jẹ ní o, àbí bí wọ́n ṣe se o, àmọ́ mo mọ̀ pé bí wọ́n ṣe ń jẹ kò tẹ́mi lọ́wọ́.

Sọ fún wa nípa ìkíni àárò nínú ilé yín tí ó bá je ọkùnrin, áá dọ̀bálẹ̀ áá kí àgbàlagbà, tí ó bá jẹ́ obìnrin áá kúnlẹ̀ áá kí àgbàlagbà. Bẹ́ẹ̀ ni a ṣe máa ń kíìyàn nílé ti wa l'ágbo ilé ti wa nìí áti nílẹ̀ Yorùbá.

Báwo ni iye owó ṣe ń yípadà nínú àyíká rẹ̀? Iye owó ń yípadà nínú àyíká mi nítorí pé, àn, àn, tí à ń gbà ná owó ní ìgbà díẹ̀ sẹ́yìn, ó ti yàtọ̀ sí tíì sin. Àn tí.

Ṣàlàyé ìrìnàjò gígùn nínú ọkọ̀. Ìrìnàjò gígùn nínú ọkọ̀, hmm, ó máa ń gba àsìkò gan, ó dà máa ń mú kí ẹsẹ̀ ó máa ròyàn ko máa dùn yàn. Bẹ́ẹ̀, ó máa ń mú kí ẹsẹ̀ máa ròyàn ko máa dùn eeyan torí bẹyan bá pẹ́ nínú ọkọ̀, ẹh, ó máa ń gbà eyàn ní àkokò o si máa ń mu ebi pa yàn.

Ibi tí o máa ń lò lọ jìnà tó, ìgbà mélòó sì ni ó ń, ó ń gbà? Ibi tí mo máa ń lọ fún ibi iṣẹ́, ó depend bí ibi náà ṣe bá ṣe jìnà tó, kò ní ìpàtó ibi kan. Hun, àwọn oríṣiríṣi àwọn ibi ni a máa ń lo.

Sọ fún wa bi ọ̀rẹ́ ṣí ń yípadà pẹ̀lú ọdún. À, ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni ọ̀nà fi ń yípadà pẹ̀lú ọdún. Yálà lọ́jọ́ orí, ọ̀nà tí oníkálukú bá ń dojú kọ yálà níbi iṣẹ́ nínú ẹbí, nínú ìdílé, ó má ń fa ìdí tí àwọn ọ̀rẹ́ fi má ń yípadà, ehn, ní ọ̀nà tí wọ́n gbà lérò.

Sọ fún wa nípa gbẹ̀gìrì àti ewé àti ẹ̀wà. Ẹ̀wà la fí ń ṣe gbẹ̀gìrì. Ẹ̀wà òun ni a fi ń ṣe gbẹ̀gìrì, ó sì máa ń dùn gan an. Ẹ̀wà lafi ńṣe gbẹ̀gìrì, gbẹ̀gìrì laf--- ẹ̀wà táa bá bó, tá táa lọ̀ tó kún ná dáadáa, ohun la fí n ṣe gbẹ̀gìrì, ó sì máa n dùn dáadáa.

Sọ fún wa nípa ìwé tí o dúró lọ́kàn rẹ. Sọ fún wa nípa ìwé, ìwé tí o dúró, tí ó dúró lọ́kàn rẹ. Ìwé tí ó dúró lọ́kàn mi ni. Uhm, ẹ́, Chinua Achebe.

Ṣe ó gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ atọwọdọwọ? Nigbakan mo ní ìgbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́, àmọ́ kí n ṣe be ni ìsinsìnyí o nígbà kan mo nígbàgbọ́ àmọ́ kì í ṣe bẹ́ẹ̀ nísìnyí. Àmọ́ kí n ṣe be nísìnyí o.

Ní ìgbésẹ̀ ní ìgbésẹ̀ bí o ṣe ń ṣe ohun tí o mọ dáadáa. Ti bá ní kí n máa ṣàláyà ná máa pẹ̀, máa máa jì. Ìbí ta tí ń tọ́jú àwọn ẹranko, a ti kọ́kọ́ fọ àwọn ohun tí wọ́n fi ń mu mi lọ rẹ́kẹ́rẹ́ke kí ó sì máa gba wákàtí kan sí méjì.

Sọ fún wa nípa ibi ki gígbé tí o ti kọjá, toti kọjá. Ibi gbigbe ti moti kọjá, àwọn ta jo n gbe be were lo po níbẹ̀ o. Wèrè ló pọ̀ nínú àwọn ta ti jọ gbé léri nítorí pé, hmmm ọ̀nà tí wọ́n ń gbà ṣe ǹkan ò tẹ́yàn lọ́run.

Sọ fún wa nípa jíjókòó sí ìta ní àṣálẹ́. Jíjókòó sí ìta ní àṣálẹ́ dá à mọ́ ẹ̀fọn. Ẹ̀fọn yaba ti ara ẹni jẹ́ ẹ̀fọn. Bẹ́ẹ̀ni, àmọ́ o máa ń dá, toripe a máa wope só mọ, a sì máa rí àwọn ìràwọ̀, wọ́n sì máa tànán yanran yanran.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Ọ̀nà tí mò ń gba yan àwọn alábáṣiṣẹ́ pọ̀ ni pé mo máa ń wò wọ́n finifini lórí ọgbọ́n orí wọ́n nípa iṣẹ́ tí a jọ ń ṣe. Bẹ́ẹ̀ ni, mo máa ń yàn wọ́n lórí ọgbọ́n orí wọ́n nípa iṣẹ́ tí a jọ ń ṣe lórí àwọn tẹ́sì kéékèèké kan.

Sọ fún wa nípa òkè odò tàbí ọgbà tí o fẹ́ràn. Òkè ọgbà odo ti mo fẹ́ràn, odo eti okun, omi eti okun, ọsa hmm.

Báwo ni o ṣe ń sinmi nígbà tí o bá rẹ ọ? Ọ̀nà tí mo ń gbà sinmi nígbà to ba rẹ mi, ọ̀ ń ni pé, má ń gbi yanjù láti pa èrò foonumi. Ti n bá pá má gbé kalẹ̀ kí n ba lè sùn. Ohun tí mo má ń ṣe ni má ń pa èro ayàra bí aṣa.

Sọ fún wa nípa ohun ti ó ń bí ọ nínú gidigidi. Ohun tó ń bí mi nínú gidigidi, òun ni bí a ṣe ń ṣe nínú ìdílé tí wọ́n máa fẹ́ran àwọn kan ju awọ́n kan lọ, tí wọ́n ní ń jẹ́ kí àwa ta kere kí a gbọ́ èrò tí wọ́n.

Ṣo fẹ́ràn ijókòó ní ilé fèrèsé nínú ọkọ̀ òfurufú? Mi ò tí wọ ọkọ̀ òfurufú rí, mi ò sì le sọ npa, nítorí pé mi ò mọ irú ijoko fèrèsé tó n lò nínú ọkọ̀ òfurufú rí. Bẹ́ẹ̀ni.

Ṣé o ní ọ̀gbà? Mi ò ní ọ̀gbà. Mi ò ní ọ̀gbà. Ọ̀gbà tí mo mọ̀, àwọn tó máa ń gbá lórí ni, tó jẹ́ pé wọ́n máa ń sọ̀rọ̀ bí, kí wọ́n máa sọ, wọ́n máa sọ̀rọ̀ gbà ara wọn lórí." Àwọn ọ̀gbà tí mo mọ̀ ni, àwọn ọ̀gbà te ń sọ èmi ò mo.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Bẹ́ẹ̀ni, àwọn ọjà mi máa ń ṣe ìtọ́jú wọn bí àwọn adìyẹ mi yìí tí mo máa ń fọwọ́ ra orí wọn. Tí a mọ̀ wọ́n pé, yé adìyẹ mi o, bó o lójú rẹ̀, bá o lórí rẹ̀, ṣó ń gbádùn ayé?

Ní èrò rẹ, kí ni gbígba àlejò dáadáa túnmọ̀ sí? Gbígba àlejò dáadáa túnmọ̀ sí ẹ̀yàn pàtàkì. Bẹ́ẹ̀ ni, ó túnmọ̀ sí ẹ̀yàn pàtàkì tí a sì gbọ́dọ̀ ṣètò àwọn nǹkan tó máa rọ̀ ṣọ̀ mu yàtọ̀ sí ohun tí a máa ń ṣe nígbà tó bá je awá nìkan táa wá nílé.

Sọ fún wa ohun tí ó yí padà lẹ́yìn tí èrò àyélujára dé. Ohun tí ó yí padà, òun ni pé àwọn ọ̀nà tá ń gba pé àwọn èèyàn tí a tàbí tá ń gbà gbóhùn àwọn ènìyàn tí ọ̀nà wọn jìn gan-an, ó yára ó ti rọrùn láti gbóhùn wọn.

Sọ̀ fún wa nípa ohun tó mú inú rẹ dùn láìpẹ́. Àwọn ohun tó mú inú mi dùn láìpẹ́ ni àwọn tí mo tiri tipẹ́tipẹ́, tí mo ṣe wa rí wọ́n padà, ti wọ́n rántí mi, tí wọ́n wa wami wa inú mi dùn gan nii pàápàá jùlọ ni ẹ̀gbọ́n mi.

Kí ni o máa ṣe ní ìgbà tí ọjọ́, kí ni o máa ṣe ní ìgbà tí ọjọ́ bá rọ̀? Ohun tí màá ṣe nígbà tí ọjọ́ bá rọ̀ náà ni pé màá ṣètò oun tí a o jẹ, oun alẹ́. Bẹ́ẹ̀ ni màá sì tún ilé ṣe ibi tí a máa sùn sí, màá tún bẹ́ẹ̀dì mi máa tún ṣe bẹ́ẹ̀ ni màá sì ṣètò àwọn iná tí yóò tàn.

Sọ fún wa nípa oke ti o ti rí, tàbí gùn. Oke ti mo ti rí rí ni oke Idanre. Bẹ́ẹ̀ni, àmọ́ mi ò gùn torí gírìwù rẹ̀ gan bà mí lẹ́rù, àwọn èèyàn sì máa ń gùn títí.

Sọ fún wa nípa ibi tí o yí padà ní agbègbè rẹ. Ibi tó yí padà ní agbègbè mi náà ni bí àwọn ènìyàn ṣe bẹ̀rẹ̀ sí n kọ́lé tí àwọn ibi tó di gbó bẹ̀rẹ̀ sí ní di ìlú. Ibi tá ń wọ́n lọ́tùn ló sì tó jẹ́ gbó, ilé tuntun ó sì bẹ̀rẹ̀ sí ní dé. Bẹ́ẹ̀ ni, àwọn ibi tó yí padà nìyẹn.

Lérò rẹ, ìwà wo ni olórí rere gbọ́dọ̀ ní? Ìwà pelẹ̀, ìwà tútù, ìwà sùúrù, ìwà ìpamọ́ra ló máa fi yanjú nǹkan. Ọ̀pọ̀ ìgbà ni olórí gan-an gbọ́dọ̀ máa gba egbín kó lè rí àwọn ọmọ ẹ bẹ́ẹ̀ kójọ. Olórí tó bá kọ́ egbín kò tíì ṣe tán àti d'olórí.

Kíni ó mú inú rẹ de kò da ni ọjọ́ tí ó dára. Hm, ohun tó mú'nú mi dùn ní, ní àkókò inú mi dùn ọjọ́ tí kò dára. Oun tó mu'nu mi dùn náà ni pé, mo dúpẹ́ èmi.

Ṣàlàyé bí o ṣe tọ́jú àwòrán rẹ. Àwòrán mi, mo máa ń kó sínú envelope mi, t'owó bá sì wà lọ́wọ́ mi, mo máa lọ ṣí ní ńlá sínú pákó àbí sínú nǹkan.

Ehn, sọ fún wa nípa, òògùn ilé tí à ń lò nínú ìdílé yín. Òògùn ilé tí a ń lò nínú ìdílé wa ni parasitamọ́ọ̀, diclofenac, eh eh aspirin, àwọn folic.

Eré wo ni ẹ ṣe nígbà èwe? Mo ti sọ eré ta ṣe nígbà èwe, eré bojú bojú, eré onídèdé. Bẹ́ẹ̀ni, eré ọba ní ka dá, ọjà ọba ní ka fà, ẹ́ni tó bá fà tí ẹ̀gún ńlá tí a ti dàjà a kó àbàrá bó, pa, pa, pa.

Ẹsẹ̀ máa ma gbọ̀nsẹ̀. Ibo ni ó fẹ lọ sí? Ibo ni ó fẹ lọ sí ìsinmi? Tí mo bá fẹ lọ nisisin tí owó bá ń bẹ lọwọ mi. Bí kín lọ sí ogun orílẹ̀-èdè mi, kín jáde lọ sí ẹyin òde orílẹ̀-èdè mi. Kín lọ sí ìlú àwọn alawọ funfun. Ó máa ń wù mi kín lọ sí bí irú àwọn Europe.

Tí ọ̀mọ̀ kan sọ fún wò, ta ni ó ń rántí ló rántí sọ fún wa. Ta ni o rántí? Sọ fún wa. À, ẹ̀gbọ́n mi ni mo rántí ó sì ti kú láti ninety ninety-eight. Ẹ̀gbọ́n mi yẹn sì fẹ́ lọ sórí le èdè alawọ funfun tó sì ṣèlérí pé òun máa mú èmi náà lọ. Ẹ̀gbọ́n mi kú ní ìgbà tí n bá ti rí pé,

Lérò rẹ, kí ló dé tí a fi ń bọ̀wọ̀ fún àgbà? Ìdí ni pé káwà náà lè dàgbà, bẹ́ẹ̀ ni èèyàn sì gbọ́dọ̀ bọ̀wọ̀ fún àgbà kó lè pẹ́. Gẹ́gẹ́ bí ìwé mímọ́ ṣe sọ pé "bọ̀wọ̀ fún àwọn èèyàn tó jù ẹ lọ, àti bàbá àti ìyá rẹ k'ọjọ rẹ le pé.

Ìgbà wo ni o ń rẹ́rìn-ín látọkan re wá kẹ́yìn? Ah! Ìgbà tí mo ń rẹ́rìn-ín látọkùn wá kẹ́yìn, òun ni ìgbà tí mo gba iṣẹ́ tí mi ò lérò pé mo lè gbà nígbà tí kò sí nkankan tí èèyàn le jẹ nílé, tíṣe yẹn sì wá wọlé, tó wó yẹn wọlé. Ah! Owó ló mú mi rẹ́rìn-ín látọkan wá.

Lérò rẹ, kilódé ti o fi n tí ó fi ń ní ra fún ènìyàn láti yí àṣà padà? Ó nira nítorí ohun tí wọ́n fi gbé ilẹ̀ àti àfé Yorùbá kalẹ̀ ni. Ìdí náà tó fi nira nìyẹn.

Sọ fún wa nípa oúnjẹ àwọn ọmọdé. Oúnjẹ àwọn ọmọdé, ti àwọn ọmọdé nífẹ̀ẹ́ sí oún ni búrẹ́dì àti tíì. Oúnjẹ ti àwọn ọmọdé nífẹ̀ẹ́ sí oún ni búrẹ́dì àti tíì. Ti ẹ ba mu búrẹ́dì àti tíì kúrò níbẹ̀, wọn tun nifẹ noodles to ń jẹ indomie. Àwọn ọmọdé nífẹẹ noodles to ń jẹ indomie, wọn nífẹẹ Indomie.

Sọ fún wa nípa omi mímu nílé. Omi mímu nílé torí, eh, konga la máa ń pọn, nínú konga la máa ń pọn, fún ìwẹ̀, èyí ti páìpù pọ́ǹpù ni a máa ń lò fún mímu.

Ṣé o mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Ìrànwọ́ àkọ́kọ́, ìrànwọ́ àkọ́kọ́, àkọ́kọ́ àkọ́kọ́. Ọ̀nà tí à ń gbà ṣe ìrànwọ́ àkọ́kọ́ òun ni pé a máa ń gbìyànjú láti ran onítohun ní bí wọ́n ṣe ń ṣe nǹkan.

Sọ fún wa bí o ṣe ṣẹ́gun ìbẹ̀rù. Àh, èmi tí ṣẹ́gun ìbẹ̀rù tipẹ́ àwọn ọmọ tó n rí wọn dán bí àbógó. Kí nìyí, àwọn ni wọ́n mọ̀ bi wọ́n ṣe n ṣẹ́gun ìbẹ̀rù. Tí wọ́n o bá rí iná, wọ́n ò le wẹ̀. Tí wọ́n ò bá rí iná, wọ́n ò le se oún kóhun. Àwọn kan niyen o, àwọn ọmọ genz àsìkò yìí niyen tí wọ́n ò bá rí iná, kò sí ohun tó lè ṣe é. Ní tó wa, ehn o, àmọ́ àwa ti ṣẹ́gun ẹ̀ tipẹ́ tipẹ́. À, láti three storey building t'awa máa ń gbé, tí àwọn máa ń sùn, tí àwọn máa ń jí, tí àwọn máa ń lọ, tí àwọn máa ń bọ̀ láì rí iná, láì rí nǹkan kan. A ti ṣẹ́gun ìbẹ̀rù tipẹ́ tipẹ́. Ko sọ̀rọ̀ bẹ́ẹ̀

Sọ fún wa nípa sọ́ọ̀bù tí o sún mọ́ ilé sọ́ọ̀bù tó sún mọ́ ilé kan ò sí. Sọ́ọ̀bù tó sún mọ́ ilé kan ò sí. Sọ́ọ̀bù tó sún mọ́ ilé kan ò sí. Àmọ́ tó bá wà, ó máa ń dàa gàn. Kì í jẹ́ kí ènìyàn kọ wa rín káàkà kiri gbere gbere bí ẹni tí ò ní ohun tó ń ṣe.

Sọ fún wa bí a ṣe ń tọ́jú oúnjẹ nílé. Àá, ọ̀nà tà ń gbá tọ́jú oúnjẹ nílé ó dá, ọ̀nà tà ń gbá tọ́jú oúnjẹ nílé dá, bí i ká gbé kaná ko kó má ba kan, ìyẹn àkọ́kọ́. Ẹ̀ẹ̀kejì, ká a kó sínú cupboard tíí, ó bá ní ayé àtijọ́ inú cupboard la máa ń kó sí, ní ayé ìsinyìí inú fridge la ń kó sí. Bẹ́ẹ̀ni.

Báwo ní o se máà ń gbọ iro àwọn oníbàárà? Ọ̀nà ti mo ń gbà gbọ iro àwọn oníbàárà òun ní pe mo ma n tẹti si wọn. Bẹ́ẹ̀ni, mo máà n tẹti si àwọn oníbàárà.

Báwo ni ọjọ́ rẹ ṣe yàtọ̀ ní àkókò òjò àní tí ní àkókò ẹ̀rùn? Àkókò òjò, ọjọ́ mi máa ń yàtọ̀ ní ti pé gbogbo ẹ̀ máa ń tutù mini mini, gbogbo ẹ̀ máa ń dẹ̀mí lára. Àmọ́ àkókò ẹ̀rùn, gbogbo ẹ̀ máa ń rúnú, ooru máa ń mú gidi gan.

Kí ni ò ń sọ fún ọ̀rẹ́ atìjọ́ tí o kò tíì rí tipẹ́? Ohun tí mo máa ń sọ fún ọ̀rẹ́ tí mo kò tíì rí tipẹ́ òun ni, báwo ni ó ṣe rí? Báwo ni o se se. Báwo ni ó ṣe rí ṣẹ? Oná wo ló gbà ń ṣiṣẹ́? Báwo ló ṣe ń jẹun?

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tá bí tábìlì náà ni àmọ́ ó ní drawer. Ehn, tábìlì iṣẹ́. Tábìlì náà ni àmọ́ ó ní drawer tí a máa ń kó fáìlì sí. Àwọn fáìlì pepepe kan registry àwọn fáìlì pẹpẹpẹ.

Báwo ni agbègbè rẹ ṣe ń yí padà ní àkókò kọ̀ọ̀kan? Agbègbè ń yí padà, tó bá jẹ́ ìlú tó dáa ni, ó yẹ kó máa yí padà ní oṣù kán, ó kére jù ọdọdún méjì sí mẹ́ta mẹ́ta àmọ́ níbí kò ń yí padà bẹ́ẹ̀ o. Ọdún mẹ́wàá gan-an ó ṣi wà bí o ṣe wà.

Ṣàláyé iyàrá tí o wà nísinsìnyí. Iyara ti mo wá, o da, mẹ́rin iyara ti o jẹ pé ọ̀nà kan ni atẹgun gba wọlé. Óun ni iyàrá tí mo wà, tó sì jẹ window kan ni atẹ́gùn gbà wọlé. Bẹ́ẹ̀ni, ẹ́, kò tóbi púpọ̀ náà, kò sí ohun kan kan tó wà nínú ẹ̀ lọ́

Sọ fún wa bí ènìyàn ṣe ń dáàbò bo ara lọ́wọ́ ẹ̀fọn. Ọ̀nà tí a ń gbà dáàbò bo ara wa ni pé kalonẹ́ẹ̀tì ẹlẹ́fọn. Bẹ́ẹ̀ ni, torí ẹ̀fọn, neti ẹ̀fọn lò da. Àwọn ẹlòmíràn sì ń lo àwọn fleet, àwọn fleetì ton fi ń pẹ̀fọn.

Ṣàlàyé bí o ṣe ń lọ sí ọ̀dọ̀ dókítà. N n lọ, tí mo ń gbà lọ sí ọ̀dọ̀ dókítà ní ìgbà tó bá rẹ̀ mí. Máa lọ sí ọ̀dọ̀ dókítà. Máa ṣàyèwò ohun tó bá ń ṣe mí. Wọ́n máa ṣàyèwò lórí ara mi, lórí ẹ̀jẹ̀ mi.

Sọ̀ fún wa nípa bi o se n tọ́jú owó. Ìgbé ìtọ́jú owó dà torí pé ó máa ń jẹ́ kí ẹ̀niyàn o mọ ohun teeyàn fi owó ṣe, tí eẹ̀yàn bá ń tọ́jú owó, tí ẹ̀yàn bá ń je pe, tí èèyàn ń tọ́jú owó, hmm, o maa ń dà gàn.

Ohun tí o máa ń rà iye rẹ̀ mélòó tẹ́lẹ̀, mélòó sí ní sìn. Nígbà kan, cup garri a máa rà á ní ten kobo, five kobo ní àwọn ayé ìgbà kan. Àmọ́ nísìnyí ó ti lé ní ọgọ́rùn-ún náírà. Nísinsìnyí ó ti lé ní ọgọ́rùn-ún náírà.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Máa ń fọkàn balẹ̀ pè ní ìṣòro ní ìgbà tí ìṣòro bá dé láàárín àwọn ẹlẹ́gbẹ́. Máa ń jẹ́ kọ́kàn mi balẹ̀ náà torí tí ọkàn rìn bá wà ní ìfòyà, n ò le ṣe ohunkóhun.

Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Mo máa ń fi owó iṣẹ́ pa mon fún iṣẹ́ ká yára láti ra àwọn ohun tí a nílò tó jẹ́ material fún iṣẹ́. Tàbáni láti ṣe nígbà tó bá ye ka se bí wọ́n ṣe máa ń ṣe.

Sọ ọjọ́ àkọ́kọ́ tí ó bẹ̀rẹ̀ tí o bẹ̀rẹ̀ irun tuntun láti àárọ̀ dé alẹ́. Ọjọ́ àkọ́kọ́ tí mo bẹ̀rẹ̀ ohun tuntun láti àárọ̀ dé alẹ́, òún ni ìgbà tí mo fẹ́ ṣe style irun.

Ọ̀rọ̀ wo ni ẹnìkan nínú ìdílé yín máa ń sọ nígbà gbogbo? Ọ̀rọ̀ wo ni ẹnìkan máa ń sọ yín ni? Ọ̀rọ̀ tí ẹnìkan máa ń sọ nínú ìdílé wa nígbà gbogbo òun ni àwọn àṣìṣe tí a ti ṣe sẹ́yìn. Àwọn àṣìṣe tí a ti ṣe sẹ́yìn. Ọ̀un ni ẹnìkan máa ń sọ.

Lero rẹ, kí ni òun ń sọ, kí ni ó ń sọnu ní agbègbè rẹ? Ohun tó ń sọnu ní agbègbè mi òun ni àwọn ohun lílò ayé àtijọ́ bíi àwọn gbéwìrí. Bẹ́ẹ̀ni, àwọn ewé kan wà, àwọn ewé tan máa ń pè ní jinwinrin.

Lero rẹ, báwo ni orin ìgbà yìí ṣe rí? Orin ìgbà yìí àwọn ọmọdé lo wa fún, àwọn odo lo wa fún orin ìgbà yìí àwọn ọ̀dọ́ ló wà fún un. Orin ìgbà yìí àwọn ọ̀dọ́ ló wà fún un. Kò dàbí táye àtijọ́ táó jẹ́ pé àwọn àgbàlagbà máa ń jo si. Bẹ́ẹ̀ni, àwọn Gen Z ló wà fún nisin.

Lérò rẹ, ba wo ni rírìn ẹsẹ̀ ṣe rí? Rírìn ẹsẹ̀ dá fún àwọn ọ̀dọ́, wọ́n kí ni ìmọ̀ lára re. Àmọ́ tó bá jẹ́ fún àgbàlagbà ó má ń da bí ìnira ni o. Àgbàlagbà dáa kó máa rìn ẹsẹ̀ lẹ́ẹ̀ko-kan amọ, kò gbọdọ̀ jẹ́ gbogbo ìgbà torí pé a máa ní í lára.

Ṣé o máa ń gba àwọn ìmélẹ àìwúlò rárá? Mi ò kí ń gba àwọn ìmélẹ àìwúlò. Imeli àìwúlò, bẹ́ẹ̀ ni, mo máa ń gba àwọn ìmélì àìwúlò. Bẹ́ẹ̀ ni, mo máa ń gbà á, mo máa ń delete ẹ. Bẹ́ẹ̀ ni, máa ń gba àwọn ìmélì àìwúlò, máa ń delete ẹ.

Ṣé o ní orúkọ ìnagije? Ìnagijẹ. Ìnagijẹ. Ìnagijẹ. Ẹn ẹ̀n. Alias name, alias. Ni kíni? Ó ní ṣe ó ní orúkọ inagije? Alias ló ń jẹ bẹ́ẹ̀. Ìnagijẹ, mo ní moni moni moni, mo ní orúkọ ìnagijẹ. Mo ní orúkọ inagije. Yeah.

Báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Ọ̀nà tí mo máa ń gbà ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi, òun ni pé mo máa ń pe àwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan ti won súnmọ́ mi. Mo máa ń sọ fún wọn pé, "Ki won wa, pé mo fẹ́ ṣe ọjọ́ ìbí."

Sọ fún wa nípa fífi owó ránṣẹ́ sílẹ̀. Fífi owó ránṣẹ́ sílẹ̀ dà gan-an nítorí pé kí ni, ó jẹ́ kí fífi ẹ̀rọ ayára bí àṣẹ àti íńtánẹ́ẹ̀tì láti fi rán owó ṣiṣẹ́ o jẹ́ kó rọrùn gan-an yàtọ̀ sígbà ayé àtijọ́.

Báwo ni àwọn ènìyàn ṣe ń bá ara won sọ̀rọ̀ tẹ́lẹ̀, báwo si ní nisìn? Ọ̀nà táwọn ènìyàn ń gbá ba ra won sọ̀rọ̀ tẹ́lẹ̀, oun ni pé wọ́n a máa kọ lẹ́tà ránṣẹ́ sí ara won, àmọ́ ní ìsìn yìí o rí íńtánẹ́ẹ̀tì, íńtánẹ́ẹ̀tì ti jẹ́ kó rọrùn.

Sọ fún wa nípa ọbẹ̀, ọbẹ̀ tí a ń ṣe fún ẹni tí o ń ṣàìsàn? Ọbẹ̀ ton ṣe fún ẹni tí o ń ṣàìsàn. Kì í láta nínú lọ́ tì tí, hán ìgbà mí ò sì máa ń láta mọ́ kì í pọ̀, ta ibẹ̀ kì í pọ̀. Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀ ìgbà oun ni.

Sọ fún wa nípa ẹ̀fọ́ rírò. Ẹ̀fọ́ rírò dà gan an, ta bá tọ́, àwọn ẹ̀fọ́ kan wa a máa ń fomi bọ́, á da oró ẹ̀ dánu, a se wá sèé. Bẹ́ẹ̀ ni, àwọn ìmí wà, a kì í ṣe bẹ́. A máa ń to wọn, ká rẹ́ wọn, ká dàá sínú ọbẹ̀ ẹ̀gúsí.

Kí ni o máa ń jẹ ní àárọ̀? Mo máa ń jẹ búrẹ́dì àti tea láàrọ̀, igbami mo máa ń jẹ indomie àbí spag mo máa ń jẹ búrẹ́dì àti tea igbami kí n jẹ indomie àbí spag máa jẹ bí àti sí làárọ̀, tàbí ìgbami kì n jẹ índómìe àti spag.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? A máa ń jẹ kìíní ohun bí búrẹ́dì àti ẹ̀wà tàbí òkèlè tó bá le, gé àtẹwà tàbí òkèlè tó bá le bí ọ̀gẹ̀dẹ̀ àfi gúnyán tàbí iṣu àti ọ̀gẹ̀dẹ̀ àfi gúnyán.

Ṣalaye bí o ṣe ń rìn tàbí ṣe eré ìdárayá lójúmọ́? Bí mo ṣe e rìn tàbí ṣe eré ìdárayá lójúmọ́. Àwọn ọ̀nà tí mo ń gba ṣe bẹ, ọun ni pé tí n bá dé láti ibi iṣẹ́, mo ń yasi ibìkan ká wá sí etí dè mú.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ayé ìkòkò ìkọ́kọ rẹ́ lórí. Íńtánẹ́ẹ̀tì? Ah! Mi ò kín gbé ìkọ́kọ mí sí gbangba orí. Íńtánẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ ni, mi ò kín gbé àra mi, ìkọ́kọ mí sí gbangba orí íńtáne.

Sọ fún wa nípa àwọn tí ń ta oúnjẹ ní ojú ọ̀nà. Àwọn tí ń ta oúnjẹ ní ojú ọ̀nà máa ń gbìyànjú nítorí láìsí àwọn àwọn tó ń lọ síbi iṣẹ́ laaro kùtù tàbí ní alẹ́ tàbí tó ń dé láti ibi iṣẹ́. Wọn ni máa rí oúnjẹ láti jẹ lákòóko nítorí pé tọ́n bá dé láti ibi iṣẹ́ ní àsìkò tí ilẹ̀ ti ṣú àti ri oúnjẹ jẹ máa ń nira.

Ṣé o mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Bẹ́ẹ̀ni, mo mọ bá ṣe ń tún àwọn nǹkan ṣe. Bí i àwọn tábìlì inú ilé, bí i àwọn stoolù inú ilé, bí àwọn chair inú ilé, bí i àwọn nǹkan pẹpẹ́pẹ́pẹ́.

Ṣé o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ ni, mo ti rìnrìn àjò lọ sí ìlú Accra ri fún (Yawning), Ìbàdàn mo ti rin lọ si ijẹbu ri.

Ṣàlàyé ọ̀nà láti ẹnu ọ̀nà rẹ dé òpónà, àh láti ẹnu ọ̀nà mi dé òpónà, ọ̀nà tó wà nbẹ̀ ó dàbí òpónà, ó dàbí ìrìnsẹ̀ ìṣẹ́jú márùn.

Ṣalaye bí o ṣe ń tọ́jú oúnjẹ tí ó le pé. Oúnjẹ tá bá sè wọ́n gbé sínú ẹ̀rọ amúǹkantutù. Hmm, wọ́n máa ń tọ́jú sínú amúǹkantutù. Hmm, tàbí tá gbé pámọ̀, ṣi nu ibí tí ẹ kò ní dẹ́bà?

Sọ fún wa nípa títo ẹranko, en títo ẹranko. Ó depend lórí àwọn nǹkan tó bá jẹ́ wọn, to bá jẹ́ àwọn adìẹ a máa ń kọ lọwọ sí set by set èyí tó bá jẹun ju, èyí to jẹun hun, àá ko wọn sọ́tọ̀, hun huun.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán ń rẹ rọ̀? Koju ìṣẹ́jú ọgbọ̀n. Ìṣẹ́jú ọgbọ̀n nígbà yìí. Ìsinmi oúnjẹ ọ̀sán ń bẹ ìṣẹ́jú ọgbọ̀n. Ìṣẹ́jú ọgbọ̀n nígbà ìsinmi ọ̀sán mi nbẹ.

Sọ fún wa nípa oríkì ìdílé yin. Oríkì ìdílé mi, wọ́n sábà kí oríkì ìdílé tiwá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni, wọ́n sábà kí oríkì ni ìdílé tiwá bẹ́ẹ̀. Ki ọlọ́run ṣàánú gbogbo wa.

Sọ fún wa nípa orin ìbílẹ̀ tí à ń gbọ́ níbí. Èmi ò mọ orin ìbílẹ̀ tẹ̀ ń gbọ́ níbẹ̀ yẹn o. Hmm, èmi ò mọ orin ìbílẹ̀ tẹ̀ ń gbọ́ níbẹ̀ yẹn. Amo lodo tiwa, o. Orin ìbílẹ̀ òrisirisi lama n, làwon bàbá àgbà wa ń kọ.

Sọ fún wa nípa ìgbà tí ẹ kó lọ sí ilé mìíràn. Ah, ìgbà ta a ko lo si ile mìíràn. Àwọn ènìyàn tí ń gbé lágbègbè yen n hùwà bi ẹni pé kò yẹ ká a wá. Won n hùwà bi ẹni pé kò yẹ ká a wá. Àmo lágbára Olorun la fi gbébe.

Báwo ni o ṣe ń ṣètò ìná wó ò rẹ? A, mo máa ń ṣètò ìná wó ò mi lẹ́sẹsẹ ni o, létò lẹ́sẹsẹ. Mo máa ń ṣètò ìná wó ò mi, ètò lẹ́sẹsẹ, ni mo ṣe ma ń ṣètò ìná wó ò mi, n má ń múra sílẹ̀ de ọjọ́ náà, kó má ma lọ́ mi ní pàjáwìrì.

Sọ fún wa nípa ìrìn-àjò rẹ tí ó jìnnà jù, sọ fún wa nípa ìrìn-àjò rẹ tí ó jìnnà jù. Ìrìn-àjò mi tó jìnnà jù ni láti Apẹwà sí Ìbàdàn. Ẹ̀sẹ̀ fẹ́e ro mìpà.

Sọ fún wa nípa àjọyọ̀ ìkórè. Àjọyọ̀ tó wà nínú ìkórè, akọkọ ni pé ìdùnnú máa ń wà nígbà tí àwọn ọ̀rẹ́ bá péjọ pọ̀.

Sọ fún wa nípa àṣà sísọ ọmọ lórúkọ. Àṣà sísọ ọmọ lórúkọ gẹ́gẹ́ bí irú ìdílé ìgbàgbọ́ táa wà jẹ́, a kì í sábà sọ ọmọ lórúkọ ní ìdílé tiwa. Bẹ́ẹ̀ ni, a kì í sábà sọ ọmọ lórúkọ nílé.

Sọ fún wa, lọ́dọ̀ ta ni o ti kọ́ iṣẹ́ oúnjẹ, ọ̀dọ̀ ẹni tí mo gbé dàgbà ni mo ti kọ́, iṣẹ́ oúnjẹ, bó tiẹ̀ jẹ́ pé wọ́n máa ń lò mi bí ẹrú ni sọ ibẹ̀ náà wọ́n ti kọ́ mi bon ṣe ń ṣe oúnjẹ.

Kíni ìmọ̀ tuntun tí ó fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ohun ni bí wọ́n ṣe ń trade crypto bí wọ́n ṣe ń trade crypto ni ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́. Bí wọ́n ṣe ń trade crypto, bí wọ́n ṣe ń gbà kọ́ sòrí afẹ́fẹ́.

Ṣàlàyé bí a ṣe ń gbaradì fún àjọyọ̀ ńlá. Ọ̀nà ta ń gba gbáradì fún àjọyọ̀ ńlá ni pé àá ti múra, ohun táa jẹ, ohun táa mu, ohun táa na gẹ́gẹ́ bí owó a lè lò ohun táa fi ṣe eré ṣe. Gbogbo ẹ láa ti kọ jọpo.

Ohun ìbo etí ni mo máa ń kì bo èro ayára bí àsá, òhun ni mo máa ń kì bó láti gbó orín.

Ọ̀nà tí mo n gbà rìrìnàjò pẹ́lú àwọn ọmọdé ni pé máa ń kọ́ wọn mo àrà láti ṣetọ́ gbogbo tó máa wò tó máa lò ní ìrìnàjò náà. Láti tò pnn dandan pé ká dì wọ́n lọ́wọ́ mú gìdi gan kí wọ́n má bà sọnù.

Báwo ni ojú ọjọ́ ṣe ń nípa lórí ọjọ́ rẹ? O ni ojú ọjọ́ ṣe ń nípa lórí ọjọ́ rẹ? Àwọn ìgbà tí èèyàn wá tó gbé lé ayé ṣe ohun tó eeyàn ṣe, ènìyàn yí tọ́jú ayé tí wọ́n ń lọ, o máa ń jẹ́ kí ọkàn èèyàn ko má bàlẹ̀.

Sọ fún wa nípa ìgbà àkọ́kọ́ tí o rí owó tìrẹ. Ìgbà àkọ́kọ́ tí mo rówó tèmi, inú mi dùn gan-an. Inú mi dùn, ayọ̀ mi kún. Torí pé mo ríra mi pé mo lè fún owó tèmi ṣe nǹkan tó wù mí.